Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Àìkú, aje ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́ ẹtì. Ọjọ́ abámẹ́ta, ọjọ́ abámẹ́ta ni mo máa ń f-- mo like kí ma fọ aṣọ nítorí pé I didn't like ọjọ́ abámẹ́ta. Báwo ni màá ṣe? But níbi bai ṣà, ọjọ́ abámẹ́ta la máa ń fọ aṣọ. Ti mo sọ pé ọjọ́ abámẹ́ta ni mo máa ń fọ aṣọ?

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkọ̀? Ọkàn? Aah, mi ò lè sọ fún ẹ nítorí pé personal life tìtẹ̀ mi, mi ò lè máa sọ gbogbo ẹ̀ lórí phone. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀ dẹ̀ máa record kí nìí, máa record ẹ̀ fún AI, but máa sọ pé ìbẹni, máa sọ pé bẹ́ẹ̀ni.

Ṣe mo mọ àmì ìràwọ̀ mi? Rárá, mi mọ àmì ìràwọ̀ mi, torí pé a kì í ṣe àwọn, no, a tẹ ki ń involve ara wa sínú àwọn kiní ẹ̀ṣọ́ rárá. Àìkú a jẹ ìṣẹ́gun, ọjọ́rú ọjọ́bọ, ẹ̀tì àbámẹ́ta.

Ṣé mo mọ bi a ti ń ṣe ìrànwọ́ akọ, àkọ́kọ́? Ìrànwọ́, ìrànwọ́, o yà, mo mọ otiremi de o but, mo mọ bi a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Rárá, mi ti di, mo sì wà ní secondary school so, àwọn kíní tẹ, àwọn kíní tẹ ń bèrè mí o dà pé ó jo mo. Àwọn ẹ̀kọ́ tí àwọn ilé to tí àwọn ẹni tọ̀ ti dàgbà jù mí lọ. Wọ́n ti kọjá wọn so, o dape bẹ́ẹ̀ ni.

Ṣé mo ti lọ sí ìrìnàjò lọ sí ìlú mìíràn? Ah! Tí ẹ bá define, ẹ bá mi define ìlú. Nítorí pé a máa-- mo, mo ti lọ sí Ìbàdàn. Mo, mo dẹ̀ ń base ní Èkó níbi yìí. Mo ti lọ sí Ìbàdàn àti Kini, àti Osun State, ẹ́ bẹ́ẹ̀ ni. So, màá sọ pé bẹ́ẹ̀ ni. Tí ìlú yẹn bá jẹ pé state ni ẹ́, lè ń pè é. Ehn. So bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.

Mi nígbà wo ni mo máa ń fa? Nígbà wo ni mo máa ń fa? Mi kì í fa ẹni tí, ẹni tí fífà, mi kì í fa o. Ẹjọ́ o. Mawa implicate me, mi kì í fa nǹkan kan, ẹṣe, ẹjọ́ o. Á iru ìbéèrè wèrè wo leleyi. Mi kì í, mi kì í fa ẹni sínú ẹjọ́ o.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Mi ò ní, but bàbá mi ní. So máa sọ pé bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ̀. Nítorí pé ọ̀nà máa bàbá mi ni bàbá mi, so tí orúkọ wọn bá wà níbẹ̀ yẹn, Adelaja, so but bẹ́ẹ̀ kọ̀. Nítorí pé èmi, mi tíì lọ fi orúkọ mi síbẹ̀. So mi ò ní ìwé níbẹ̀. Mi ní document níbẹ̀. Ibẹ̀ mo ti, o dà pé ibẹ̀ yẹn ni wọ́n ti ẹ̀ bí mi sí but miì sure shá ibẹ̀ yẹn ni àwọn màmá mi bí mi sí. Ní, mo i need money mo need òwò. Ẹ jọ̀ọ́ 068950823. Opay, Adelaja, please, please ẹ jọ̀ọ́.